Rara mio mo bi a se n pa ẹja ẹja pípa jẹ́ ǹkan táwọn ènìyàn máa ń ṣe fún eré, bẹ́ẹ̀ ni tí wọ́n fẹ́ sinmi. Wọ́n lè lo ṣeré kan máa pa ẹja yẹn fún eré sá. Àwọn mìíràn na dẹ́ wa to je pe oun tiwon fi n jẹun nìyẹn. Ẹja pípa jẹ́ ohun tó ṣe pàtàkì gidi gan ní àwùjọ, torí ìbe ni won ti máa ń rí ẹja ti wọ́n máa tà á ní àwọn ọjà yẹn. Àwọn ton peja fún owo nibi iṣẹ́ won, won man peja púpọ̀ beyen oni ọ̀nà ti won ma n gba láti ma se àwọn eleyi, láti se ẹja pipa yen. Àwọn ẹja pípa tí mo kọ́, ó dà kí èmi máa mọ̀ ó ṣe ni. To je pe. Eh, okùn kan ló máa ń lo àṣà láti máa fi pa ẹja. Mo tun máa ń fi ekólọ́ sí, eh, ìdí okùn yẹn náà. Èyí tí mo mọ̀ ni àh yẹn.

Eh, nǹkan tí mò ń rí sí nísinsìnyí, wọ́n fẹ́ fi ǹkan ránṣẹ́ sí mi ṣá láti ìlú ibòmíràn o dẹ jìnà díẹ̀. Eh, ti o ba ti di ewúro bi idaji ṣa, ṣá máa gbé lọ sí àwọn ibi tí ọkọ̀ máa ń wà, so bi ètò ọkọ̀ láti fi ránṣẹ́ sí mi. Toba máa ma fi di bíi àṣálẹ́ tàbí, à, ìdajì ọlá àti dé ibi bí yìí, wọn máa lọ gba. So wọ́n ní ǹkan tó ń fẹ́ fi ránṣẹ́ sí mi nìyẹn? O ni àwọn nǹkan tó wà nínú ẹ tí mo mọ̀ npa ẹ, àmọ́ o dẹ l'awọn àwọn nǹkan kan náà tí ó wà nínú ẹ tí mi ò mọ̀ npw lọ́jọ́, ẹkún fẹ́ kí ń fún àwọn ènìyàn kan kan kí jẹ mọ́ là lára ẹni lọ fún gba mi. Ǹkan tí mò ń rí sí nísinsìnyí nìyẹn. Eh, ìgbà to dẹ máa jẹ́ yẹn, bí wọ́n ṣe sọtọ́ síbi ìdajì ṣá, ìdajì ọlá sí, ah, òru òru èní yìí. Ǹkan tí mò ń rí tí wọn máa dé ọ̀dọ̀ ọ̀dọ̀ mi máa lẹ́ lọ gba ní ìdó ọkọ̀ ní, à, tó wà ní, à, ìgboro. Ṣé á kí ń máa fún àwọn ènìyàn tán kí ń fún jẹ́ṣẹ́ tán kí ń jẹ́, èyí tó jẹ́ yẹ́ ti ibi bí yìí ni wọ́n máa dẹ́ ẹ mu. Torí mo máa ní ìwúlò rẹ̀ ní, à, ọ̀sẹ̀ yìí. Idi yẹn tí mo gbúdọ̀ gba ló pẹ́ jù, à, ìdajì ọ̀rọ̀ ọ̀la. Torí lájọọlá bẹ́ẹ̀ yẹn, wọ́n máa ní inú òru àwọn, à, ǹkan tí wọ́n fẹ́ ránṣẹ́ sí mi, à, wọ̀nyí. Bí ó ṣe jẹ́ nìyẹn, ohun tí mò ń retí, ẹsẹ kẹsẹ̀ yìí nìyẹn kò ju, à, ìyẹn lọ tí mò ń retí báyìí.

Àwọn omi ńlá tí mo ti rí, ehn, bi àwọn tó wà ní ìlú, ah, Kogi, ehn, Lọ́kọ́ja tó wà ní ìlú, ah, Kogi, ehn, a maa n pe wọn ni river Niger àti river Benue. Àwọn, ah, odò ńlá gidi gan ni. Àwọn, wọ́n dẹ́ tóbi gidi gan méjèèjì, wọ́n tóbi gidi gan pàápàá jù lọ, ehn, títí ríver Niger yẹn odò, eh, tí a ń pè ní odò títí Niger. Wọ́n tóbi gidi gan ni tojẹ wípé isán wọ́n wá n Lọ́kọ́ja máa kí ń ṣe ibẹ nìkan na wa. Wọ́n ń gba àwọn ibomi wa, wọ́n ń jáde láti orílẹ̀-èdè mí wa, pàápàá jù lọ river Niger yẹn. Wọ́n jáde late orílẹ̀-èdè mí wa, wọ́n ń gba àwọn ìlú kọ̀ọ̀kan, wọ́n ń wọ inú orílẹ̀-èdè títí wa, wọ́n ń gba ìlú kọ̀ọ̀kan. Àṣá wọ́n ń gba ìlú kọ̀ọ̀kan titi to fi jàsí Lọ́kọ́ja yẹn tí wọ́n bá ti wá ń lọ láti ibi kan sí ibòmíràn, wọ́n bá ti wá láti ìlú ńlá kan lọ sí ìlú ńlá ibomii, kọjá maa ri àwọn odo ńlá méjì yìí wọde maa n tóbi eh wọn tóbi gidi gan nii. Oaa n pe oríṣiríṣi nǹkan máa ń ṣe nínú rẹ̀ àti ní àyíká rẹ̀, wọ́n máa ń pa ẹjà nínú rẹ̀. Ẹja l'ayika rẹ. Wọ́n máa ń ṣe oko púpọ̀ l'ayika re torí àwọn omi tí wọ́n bá bẹ̀ yẹn. Wọ́n máa ń jẹ́ kí àwọn oko kan ó ṣe dáadáa kí wọ́n wù dáadáa ṣá. Ẹn tí mo bá ti ń lọ bẹ́ẹ̀ yẹn nínú mọ́tò mo máa n rí ní apá ọtun, ọ̀nà àti apá òsì bi o ṣe tóbi tó nìyẹn.